Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú, èyí máa ń gbàyàn ní, ó ma ń fún'yàn ní ààyè láti rí gbogbo ohun tó bá ń lọ, láti lè ṣe ojú, àmójútó àti láti lè wo gbogbo ohun mèremère tí elédùmarè dá.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Ǹkan tó sì wà lórí káàdì iṣẹ́ mi ni orúkọ mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti àlàyé ráńpẹ́ nípa iṣẹ́ tí mo ń ṣe. Bẹ́ẹ̀ lẹ́yìn èyí, ọ̀nà tí àwọn èèyàn fi lè gbà láti dé ibi tí mo ti ń ṣiṣẹ́ náà wà níbẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tó dára tí n bá ń jẹun. Là kọ́kọ́ ni pé tí mo bá fẹ́ jẹun, mi ò kí ń fi ọwọ́ òsì jẹun, mo máa ń fi ọwọ́ ọ̀tún jẹun. Elékejì ni pé mo máa ń rí pé mo bo omi ṣódò tí mo bá fẹ́ jẹun. Elékẹtà ni pé mo máa ń rí pé mi ò ba ẹnikẹ́ni sọ̀rọ̀ tí mo bá fẹ́ jẹun.

Bẹ́ẹ̀ ni, mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri. Eleyìí máa ń wáyé nígbà tí ẹ̀rọ bá fẹ́ daṣẹ́lẹ̀ àbí tí ẹ̀rọ bá ní wàhálà kan tàbí òmíràn. Eléyìí tí ó sì mu kí ènìyàn kàn sí ọ̀dọ́ olùṣètò ẹ̀rọ láti lè rí pé èèyàn yanjú ìṣòro náà lọ.

Ní ọ̀pọ̀ ìgbà mo máa rántí ìyẹn tó bá jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ là, ṣùgbọ́n tí mo á fi sùn tí mo jí, màá kàn ríi pé mi ò rántí mọ́ ni. Ní ọ̀pọ̀ ìgbà de rẹ́ tó bá jẹ́ pé àlá tó da ni mo lè máa rántí, ṣùgbọ́n tó bá jẹ́ pé àlá tí ò da, ní ọ̀pọ̀ ìgbà mo máa rántí eléyìí.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ àjọ̀dún iléyà. Nítorí pé iléyà jẹ́ ìgbà tí àwọn Mùsùlùmí máa ń ṣe àjọyọ̀. Lẹ́yìn tí àwọn Mùsùlùmí bá dẹ̀ ṣe àjọyọ̀ iléyà tán, tí oníkaluku pa ẹran iléyà.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayara Biasha fún ọjọ́ kan àti ju ọjọ́ kan jà lọ rí. Eléyìí ṣẹlẹ̀ nígbà tí ẹ̀rọ ayara Biasha mi ò ní wàhálà ránpẹ́ tí mo sì mọ lọ́dọ̀ àwọn àṣètò ẹ̀rọ tí yóò sì lọ bí oṣù méjì mẹ́ta kí n tó rí i gbà padà.

Bẹ́ẹ̀ni, mo ma ń se ìgbéjáde ní ibi iṣẹ́ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Èyí ma ń wáyé ní ìparí ọ̀sẹ̀ nígbà tí a bá fẹ́ ṣe ètò bí gbogbo iṣẹ́ ọ̀sẹ̀ náà ṣe lọ. Ní ọ̀pọ̀ ìgbà, èmi sì ni mo máa ń jẹ́ olùdarí ìgbéjáde náà.

Nǹkan tí ó mọ́ n rẹrin pọ̀ díẹ̀ ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá, te èmi àti ènìyàn bá ń sàwàdà tó bá pami lẹ́rin. Ìgbà mísìrẹ́ tí n bá ń wo orí Íńtánẹ́ẹ̀tì tí mo rí àwọn aláwàdà kéré kéré oríṣìíríṣìí tí wọ́n ń dápa ara ilé ìmọ̀ àwọn òmíràn dáadáa.

Ìbọ̀sẹ̀ tí ó bá jẹ́ aláwọ̀ dúdú tí ó sì gùn dáadáa, má pa jùlọ ilé tí ó bá gùn dé ọ̀rún kún ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo fẹ́ràn láti máa wọ̀ nítorí pé àdúgbò tí mò ń gbé, ẹfun pọ̀ ńbẹ̀. Mo sì máa ń ṣèyì láti ri pé mo dáàbò bo ẹsẹ̀ mi láti ọwọ́ ẹfon.

Oja tuntun yóò jáde ní gẹ́rẹ́ ti a ba mu ọdún tuntun, nítorí pé a ti ń ṣe ìgbáradì sílẹ̀, a ti kàn sí àwọn ti a ń ra ọjà lọ́wọ́ won loriṣirisi láti bá wa kó ọjà wá. Ní kán mọ́ tí a bá ti bẹ̀rẹ̀ ọdún tuntun ni ọjà tuntun máa jáde.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ kò kí ń gbà mí ju ìṣẹ́jú márùndínlógún lọ, nítorí pé ibi iṣẹ́ mi ò jìnà rára sí ibi tí mò ń gbé. Ìgbà mìíràn dẹ̀ rí tí n bá rí pé mo fẹ́ pẹ́ tí mo bá lé rìnṣẹ̀, mo máa gun ọkọ̀, èléèyí ó sì kí ń ju bí ìṣẹ́jú mẹ́ta sí mẹ́rin lọ.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọ̀pọ̀ ìgbà ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ nítorí pé ọkọ̀ yìí náà ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́. Tí bá lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì. Tó bá di ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ àìkú níì mọ máa ń fọ ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù, nítorí pé aláàkọ́ni pé ó ma ń fún ọ̀pọ̀ èyàn láti ṣe ìpàdé lẹ́ẹ̀kaná. Ògúnlọ́gọ̀ àwọn ènìyàn ni wọ́n lè ṣe ìpàdé ní ibikíbi tí wọ́n bá wà káàkiri àgbáyé ní ẹẹ́kaná láti ṣe ìpàdé.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀ja abo nígbà tí mo bá wà nínú ọkọ̀. Eléyìí ṣe pàtàkì láti dènà ewu tó rọ̀ mọ́ gígùn ọkọ̀ láti sì má jẹ́ kí ìjàmbá ṣẹlẹ̀ nínú ọkọ̀. Tí ìjàmbá bá ti ṣẹlẹ̀, ó máa ń jẹ́ kí ewu ìjàmbá kó kéré jọjọ ati pé láti rí pé ènìyàn ò ṣe léṣe tí ìjàmbá bá ṣẹlẹ̀

Lati igba ti osu ba ti bere ni mo ti maa n se eto owo ise lati ri pe gbogbo awon ti o n bami sise ni ori owo gba ti osu ba pari. Eléyìí má n wà ní àpò ọ̀tọ̀, eléyiì tí ó máa dinà nina owo naa ni igba ti asiko o ba tii to.

Mo fẹ́ràn láti máa jẹ àkàrà pẹ̀lú ògì. Ògì jẹ́ oúnjẹ tí mo ti fẹ́ràn láti ìgbà tí mo ti kéré. Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa jẹ àkàrà pẹ̀lú ògì. Pápa jùlọ ní àárọ̀ kùtùkùtù, èyí máa ń jẹ́ kí okun àti agbára wà láti lè ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe, pàápàá jùlọ àwọn ẹ̀rọ ti Awon elo amáyédẹrùn tí à ń lò nínú ilé bíi rédíò, tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo dẹ̀ mọ̀ nípa ṣíṣe ǹkan amáyédẹrùn mii na.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe nípa gbígba ẹnìkan àbí méjì tí ó kọ́ nípa irú nǹkan bẹ́ẹ̀ tí ó sì le là mí lọ́yẹ bí a ṣe le gbé kalẹ̀. Lẹ́yìn èyí ni màá tún máa sọ fún àwọn tí a jọ́n ṣiṣẹ́ bí a ṣe le ṣe irú ètò bẹ́ẹ̀. Èléyìí máa jẹ́ kí gbogbo ènìyàn kó pa. Ó sì máa jẹ́ kí ètò náà kò lọ ní ìrọwó ìrọ̀sẹ̀

Rárá o, mi ò kí ń ní ìrora kankan tí mo bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nítorí pé àwọn èèyàn ẹ̀lẹ́ran ara bí tèmi náà ni wọ́n. Fún di èyí mi ò kí ń ní ìrora. Àwọn èèyàn tí mo máa ń bá sọ̀rọ̀ ní ọ̀pọ̀ ìgbà máa ń jẹ́ bí ẹbí, ará àti àwọn tí a jọ ń ṣiṣẹ́. Élé yìí tó jẹ́ àwọn tí mo ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀, élé yìí ò kí ń jẹ́ kí ń ní ìrora kankan tí bàá ń bá wọn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Mo bẹ̀rẹ̀ láti má gun alùpùpù ní ìgbà tí mo wà ní ilé ìwé girama. Ọ̀rẹ́ mi tí orúkọ rẹ̀ ńjẹ́ Muyiwa, òun ló kọ́ mi ní láti má gun alùpùpù. Ni ọ̀pọ̀ ìgbà, èmi nìkan máa ń gun alùpùpù. Ni ìgbà mìíràn mo sì máa ń fi kó ẹbí, ọ̀rẹ́ àti ará.

Àwọ̀tẹ́lẹ̀ nìkan ni mo máa ń wọ̀ tí n bá fẹ́ lọ sùn. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń fi aṣọ ìró tó bá fẹ́ dáadáa, mo máa ń fi bọ́ra lẹ́yìn ìgbà tí mo bá wọ àwọ̀tẹ́lẹ̀ tán lórí ibùsùn mi. Ni ìgbà mìíràn mo sì máa ń lo igborílé nǹkan láti gbé orí si kí oorun le lọ gerege.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà kékeré kan ní àgbàlá mi. Mo máa ń gbin ǹkan oko sínú ọgbà náà. Ǹǹkan oko bíi àgbàdo, iṣu, ẹ̀wà àti tòmátì ni mo gbin sínú ọgbà mi.

Mo máa ń gba iyìn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ pátápátá. Lẹ́yìn èyí ni èmi yóò ṣì dupe fún ẹnikẹ́ni tí ó bá yìn mí láti fi ẹ̀mí mi imorẹ̀ hàn. Lẹ́yìn èyí, èmi ó tún wá máa ṣe iṣẹ́ dáradára láti rí pé mi ò fi ibi sú ẹni tí ó yìn mí náà.

Èmi ò tíì fò rí nítorí pé fífò ó jẹ́ ohun tí ó nílò ọkọ̀ òfurufú àti pé ọkọ̀ òfurufú jẹ́ ǹkan tí ó wọ́n púpọ̀ ní agbègbè ibi tí mo wà. Torí ẹ́ ni kò tí jẹ́ kí ǹ tí fò. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà, èmi yóò fò fún ìgbà àkọ́kọ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn coffee àti tea méjèèjì ni mo fẹ́ràn torí ó ní ìgbà tí mo máa ń lo coffee. Ìgbà tí mo bá ń lo coffee ni ìgbà tí mo bá rí pé mo fẹ́ kàwé lóru àbí mo fẹ́ ṣe ǹkan tó jẹ́ pé n ò fẹ́ tètè sùn. Nígbà tí mo bá sì rí pé mo fẹ́ tètè sùn, ọ̀ ní mo máa ń lo tea.

Rárá o, mi ò tíì lé ẹni kankan kúrò ní ìdí ìṣe ri. Èyí ni pé gbogbo àwọn tí a jo n siṣé pọ̀, tí ó jẹ́ alájọ ṣisépọ̀ mi, wọ́n jẹ́ ẹni tí wọ́n ṣe takuntakun, wọ́n jẹ́ ẹni tí wọ́n kì n ṣe ìmẹ́lẹ́, tí wọ́n dẹ́ kí n fi iṣẹ́ wọn ṣeré. Torí ẹ̀ ni mo ṣe máa ń fún wọn ní kóri yà. Torí ìdí èyí, mi ò tí lè ẹni kankan kúrò ní ìdí ìṣe ri.

Mo fẹ́ràn ìmálè òwúrọ̀ ju ìmálè ìrọ̀lẹ́ lọ. Ìdí tí mo ṣe fẹ́ràn ìmálè òwúrọ̀ ni pé ìmálè òwúrọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì ti fi yẹ wá wípé ìmálè òwúrọ̀ ṣiṣẹ́ lára dáadáa. A máa ń mú ara jọ̀lọ̀. Èyí ni mo fi fẹ́ràn ìmálè òwúrọ̀

Nígbà tí mo bá wà nínú ìlà, bi mo ṣe máa ń lo àkókò mi ni pé, mo máa ń lo àkókò yìí láti ṣe àtẹ̀jíṣẹ́ sí ẹnikẹ́ni tí ó bá fi àtẹ̀jíṣẹ́ rán mi kí n dá àtẹ̀jíṣẹ́ padà. Ní ọ̀pọ̀ ìgbà mo sì máa ń fi àkókò yìí wo ímeèlì mi. Bẹ́ẹ̀ sì ni tí n bá ní ẹnikẹ́ni tí mo fẹ́ bá sọ̀rọ̀, mo máa ń fi àkókò yìí pé wọn.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré. Kódà àti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti máa ń sáré fún ilé ìwé mi. Olọ̀dùmárẹ́ dá mi ní ẹni tí kò fi bẹ́ẹ̀ lára púpọ̀ tí ó sì ga díẹ̀. Èyí ló sì fàá tí mo fi mọ eré sá.

Mo máa ń rántí àwọn àdéhùn tí mo bá ṣe nípa ṣíṣe àkọsílẹ̀ rẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe àkọsílẹ̀ àdéhùn sí inú ìwé pélébé tí mo ní. Ìgbà mìíràn, mo sì máa ń lo ẹ̀rọ alágbèéká mi láti kọ àdéhùn sílẹ̀. Èyí máa ń jẹ́ kí n máa rántí ní òòrèkóòrè.

Rárá mi ò kí ń sábà sùn ní ọ̀sán, ṣùgbọ́n ìgbà mìíràn wà tí mo bá ṣiṣẹ́ di òru tàbí tí mo bá ní ǹkan tí mo fẹ́ ṣe fún gbogbo òru, èyí máa ń fà láti jẹ́ pé mi ò ní ní nǹkan mìíràn láti ṣe ní ọ̀sán ju kí n sùn lọ nítorí pé àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì fi ye wá pé èèyàn gbọ́dọ̀ máa sùn ó kéré jù ọ̀rùn wákàtí mẹ́fà lójúmọ́